Ojúmọ̀ tì mọ́ ara mi e gbéra nílẹ̀ ẹdíde. Ojúmọ̀ tì mọ́ ọ̀rẹ́ mi ò gbéra nílẹ̀ ìṣẹ̀ tiya. Oníṣẹ́ ọwọ́ ọmọ ile ìwé ẹ gbéra nílẹ̀ ẹ díde. Ó wúrọ̀ lọjọ́ ẹni máa ríre o. Ẹní i máa ríre o, ó ṣèbà ó owúrọ̀ o. Ó wúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o. Ẹni máa ríre o, ó ṣe bá ò ó wúrọ̀ o.

Oríṣìíríṣìí ọ̀pọ̀lọpọ̀ èso ni mo fẹ́ràn, but, ṣùgbọ́n nínú gbogbo àwọn èso wọ̀nyí, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn ọsàn, mo dẹ̀ fẹ́ràn cashew. Ọ̀gẹ̀dẹ̀ ló ṣe pàtàkì jù tí mo gbádùn, tí mo dẹ̀ like, ó dà gan lára. Mo le jẹ́ láàrọ̀, mo le jẹ́ lọ́sàn-án, mo le jẹ́ lásálẹ̀, àti pé kò sí ìgbà tí mi i lè jẹ́ ọ̀gẹ̀dẹ̀. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa.

Ahn ahn, mo ní aṣọ òtútù rẹpẹtẹ tó pọ̀ jaburata. Ati pé ìgbà òtútù là wá yí, èèyàn ò gbọdọ̀ jáde láì wọ aṣọ òtútù. KÓtútù máa ba mu. Ótútù bá ti ń múyàn ní àsìkò tá wá yi, ó má bẹ̀rẹ̀ sí ní affect si, má bẹ̀rẹ̀ sí ní bá igun ara wa wó yí. So nítorí èyí, mo ẹ nígbàkíbá ti mo bá ti fẹ́ jáde, mo máa ń wọ aṣọ òtútù. Aṣọ òtútù tó máa ń bo orí tí mi ò ní ní. Ótútù rara mi ní ní. Mi ò ní òrò, ìgbà mí mí ní Erò àti má jáde rara láì mú aṣọ òtútù dání.

Àwọn ohun tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni àwọn ohun tí mo máa ń lò, tí a fi máa ń wẹ̀. Eeh, orúkọ wọn ní Yorùbá mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́n pọ̀. Mo máa ń kọ́ yàn ní bí a ṣe máa ń wẹ̀ ni, àh mo dẹ̀ ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní bí a ṣe ń wẹ̀.

Ẹn, èmi ò tí ì lu etí rí o. Ọkùnrin ni mí, mi ò kín ṣe obìnrin. En, ayé ìsí yi, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń lu etí, but èmi ò lu etí torí pé obìnrin ni mo mọ̀ tí wọ́n máa ń lu etí. So nítorí ìdí èyí, èmi ò tí ì lu etí rí. Mi ò dẹ̀ ní èrò kankan láti lu etí boya lọ́lá, àbí lọ́tunlá, àbí lọ́dún tó ń bọ̀, àbí ọjọ́ kan pé màá lu etí o. Ìrọ kò sí nínú èrò mi rárá pé màá lu etí rárá. So mi ò tí ì lu etí rí, àmi ò dẹ̀ ní èrò pé màá lu etí.

Okay. K'asha sọ pé bí ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì àbẹi emẹ́ta àbi emẹ́rin sá, mo ti jẹ àwọn ẹran tó dáfún ra ẹ̀ kú, àti èyí tó jẹ́ pé adìẹ torí pé mo máa ń sìn adìẹ lẹ́ẹ̀kan kan. So, àti pé àwọn ẹja mi, tó bá pẹ́ tá bá rí wọn lórí omi tó ń ti kú, a máa ń jẹ. Àti pàápàá lọ́de ìsìn yii, a o mọ ẹja tó kú, ẹran tó kú tó ń tà ní ọjà. So gbogbo nǹkan tí a máa ń rà ní ọjà, ó ṣe é ṣe kojepé ìmí ti kú nínú wọn kí won tó gbé wá sí ọjà wá tà. So, nǹkan tí a bá rí lọ́jà, òun la máa rà, tí a máa jẹ. Torí ìdí èyí, mi ò lè sọ pé pàtó báyìí pé mo jẹ ẹran tó ti kú àbí mi ò jẹ ẹran tó ti kú. But nípa tí àwọn adìẹ tí a máa ń sìn nílé, mo ti jẹ ìkan tàbí méjì tí ó dákú fúnra rẹ̀.

Ah, mo máa ń tètè jí ní kùtùkùtù. Mo tètè máa ń jí láàárọ̀. Ah, even jẹ́ ǹ kọ orin kan. Òwúrọ̀ lọ́jọ́, ẹni máa ń rire o. Ẹni máa ń rere o. Mo ṣé bá o. Òwúrọ̀ o. Òwúrọ̀ lọ́jọ́, ẹni máa ń rere o. Ẹni máa ń rere o. Mo ṣé bá o. Òwúrọ̀ o. Òwúrọ̀ lọ́jọ́. Mo máa ń jí ní kùtùkùtù Òwúrọ̀. Kí aago mẹ́fà tó lù, mo ti jí. Kí n lè tètè dé ibi tí mò ń lọ. So, mo máa ń tètè jí láàárọ̀ kùtùkùtù kí n lè lọ síbí iṣẹ́ mi lọ ṣe iṣẹ́. Ẹni tí ò bá tètè ń jí láàárọ̀, ọ̀lẹ ènìyàn ni. Àgó mẹ́fà opẹ́ jù, mo ti jí. Mo dẹ̀ ti jáde. Mo ti lọ síbí iṣẹ́ mi. Kí n lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ kí n lè padà wá sílé.

Òpẹ̀lọpẹ̀ rẹ Olúwa, òpẹ̀lọpẹ̀ rẹ. Ayé ìbáyẹyẹ mi, òpẹ̀lọpẹ̀ rẹ. Òpẹ̀lọpẹ̀ rẹ, òpẹ̀lọpẹ̀ rẹ. Ayé ìbáyẹyẹ mi, òpẹ̀lọpẹ̀ rẹ. Orí dúdú ni máa mú yá wo.

Ẹ̀hn ehn, láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la máa ń gbà gúró àwọn oníbàárà wa, bóyá lórí Facebook, lórí Twitter, lórí WhatsApp, àbí ká pè wọ́n lórí ẹ̀gọ́, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀. Ko dabi aye ati ijo ti eyan sheshe maa maa ko iwe, maa fi maa ranse si onibaara. Ayé íṣìn-- ayé ti di ìrọ̀rùn, ayé sì ti di ayé ọ̀laàjú tó jẹ́ pé èèyàn lè bá èèyàn sọ̀rọ̀ lórí WhatsApp kó dẹ̀ máa wo ẹni tí òun bá sọ̀rọ̀.

Kò sí ìgbà tàbí àkókò tí èèyàn ò le ṣe ìmótótó ilé. Ṣùgbọ́n àkókò tí ó dára jù kí èèyàn ṣe ìmótótó ilé rẹ̀ ni òwúrọ̀ kùtùkùtù. Tí ẹni èèyàn bá ti jí láàárọ̀ tó ti bọ́jú tó ti fọnu, kó mú ìgbálẹ̀ kó ṣe ìmótótó inú ilé. Ko fọ abọ́. Tí aṣọ bá wà kó fọ̀, bí àwò bá sì wà kó fọ̀, bí àyíká bá wà náà kó gba, kó mú ìgbálẹ̀ kó gba gbogbo àyíká. Ìgbà tó tọ́, tó da tó dẹ̀ yẹ kí ènìyàn ṣe ìmótótó inú ilé rẹ̀, òhun ni àárọ̀ kùtùkùtù, àárọ̀ kùtù. Bí èèyàn bá ti jí láàárọ̀ kó ṣe ìmótótó.

Ah, mo fẹ́ràn orin tó pọ̀ rẹpẹtẹ o. Ṣùgbọ́n orin Krìstẹ́nì ni mo fẹ́ràn jù. Orin àwọn tó máa ń mara yá orin ìjọ mímọ́, orin Ọlọ́run àbí orin bàbá àrà. Ìkán tó kọ bá yìí pé, "Aaa orí, má má gba gbé ó o. Ee ledá mi, má má jẹ mọ́ iya o. Kìí má ṣe wọ́wọ́ padà."